Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ apá kan pàtàkì nínú ìwà àti ìgbésí ayé mi nítorí pé mo gbàgbọ́ pé ayé kí òòrùn fún ẹnikẹ́ni, gbogbo wa sì nílò ara wa ní ọ̀nà kan tàbí òmíràn. Fún mi, ríran ẹlòmíràn lọ́wọ́ kì í ṣe ohun tí à ń ṣe láti fí hàn tàbí láti gba ọpẹ́. Ó jẹ́ ohun tó ń ṣe, ó jẹ́ ohun tí mò ń ṣe torí ọ̀kan rere àti ìtánná. Ọ̀nà àkọ́kọ́ ni mò ń sábà máa ń ran ènìyàn lọ́wọ́ nípa gbígbọ́ wọn. Nígbà mìí, ohun tí ènìyàn nílò jùlọ kì í ṣe owó tàbí nǹkan kan, ṣùgbọ́n ẹni tí ó gbọ́ wọn pẹ̀lú ìfarabalẹ̀. Nígbà tí mo bá kọ dájú pé mò ń gbọ ohun tí ẹni náà rí sọ, láì dá dóró, láì ṣe ìdájọ́, ó máa ń jẹ́ kó tún ọkàn rẹ̀ kó sì rí ìtúnnu. Gbígbọ́ bẹ́ẹ̀ lè jẹ́ ìrànlọ́wọ́ tó lágbára gan. Mo tún máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa ìmọ̀ràn àti ìtọ́sọ́nà. Bí mo bá ní ìrírí nínú ohun tí ẹnìkan kọ̀ jú, mo máa ń pinnu pẹlù wọn. Kì í sì, kì í ṣe pé mo mọ ohun gbogbo, ṣùgbọ́n torí pé ìrírí ènìyàn lè ran ẹlòmíràn lọ́wọ́. Ní gbogbo ìgbà, mo máa ń ṣọ́ra kí ìwọ̀ran mi má bà dàbí àṣé. Mo fẹ́ kí ẹni náà mọ̀ pé ó ní ààyè láti yan ohun tí ó da jùlọ fún ara rẹ̀. Ọ̀nà mìí tí mò ń fi ń ran ènìyàn lọ́wọ́ ni pé iṣẹ́ gidi, nípa iṣẹ́ gidi. Bí mo bá rí ẹni tó ń dájú kọ ìṣòro tí mò lè rán lọ́wọ́ pẹ̀lú ara mi bí iṣẹ́ kékeré, ìtí lẹ́yìn tàbí àkókò mi, ó sá bà dúró. Nígbà mìí, iṣẹ́ kékeré bíi ríran ènìyàn kan lọ́wọ́ láti gbé ǹkan tàbí fi fi àkókò sílẹ̀ fún un lè jẹ́ ohun tí yó, tí yó jọ wọ́n padà pátápátá. Mo tún ka ríran ènìyàn lọ́wọ́ síi nípa ọ̀rọ̀ rere. Ọ̀rọ̀ kan ṣoṣo lè mú èrè tí wá sí ọkàn ẹni tí ó rẹ̀ gan. Torí náà, mo gbìyànjú láti lo ọ̀rọ̀ tí yóò gbé ẹlòmíràn sókè kì í ṣe ọ̀rọ̀ tí yóò fún wọn lulẹ̀. Bí mo bá rí ìṣàpá ẹni kan, mo máa ń sọ, mo sì ń yín wọn torí pé ìyìn tó lè jẹ́ ìrànlọ́wọ́ ńlá. Nípa ti ara mi, mo tún gbà pé ríran ènìyàn lọ́wọ́ nílò ìrẹ́pọ̀ àti ìbáwọ̀ fún. À là kò sí kí í ṣe gbogbo ìṣòro ni mo lè yanjú, kì í ṣe gbogbo ìgbà ni ẹnìkan lè fẹ́ ìrànlọ́wọ́. Nígbà tí mo bá rí pé ẹnìkan kò tọ́ sí láti gba ìrànlọ́wọ́, mo máa ń báwọ̀ fún, mo sì máa ń dúró títí yóò sì ṣe ọkàn rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ kì í ṣe ìpinnu ọjọ́ kan. Mo sì ń ka ọ̀kan lára àwọn ìwà pàtàkì jù lọ tí ènìyàn le ní nínú ayé. Fífipamọ́ owó kì í ṣe pé ká ní owó púpọ̀ ní, ṣùgbọ́n ó jẹ́ àmì pé ènìyàn lóye ìtọ́sọ́nà, ìmú òríyá àti ìṣètò ọjọ́ ọ̀la. Nígbà tí mo bá ń pé nígbà tí mo bá ń pa owó pamọ́, mò ń wò ó gẹ́gẹ́ bí ìtọ́jú ara mi àti ìdílé mi kì í ṣe gẹ́gẹ́ bí ìfarapa tàbí ìkọ́ ara ẹni. Ní ìbẹ̀rẹ̀, ìdí pàtàkì tí mo fi ń pa owó pamọ́ ni láti rí àìlera ọjọ́ iwájú. Ayé kún fún àìró tẹ́lẹ̀, iṣẹ́ lè yípadà, àìsàn lè dé tàbí ìpinnu pàjáwìrì lè yọ. Nígbà tí mo bá ní owó tí mo ti pamọ́, ó ń fún mi ní ìtùnú ọ̀pọ̀ pé bí ohunkohun bá ṣẹlẹ̀, mo ní, mo ní wọ inú ìsọ̀ra lọ́fà, lọ́fà. Owó tí a pamọ́ ń ṣiṣẹ́ bí àpò ààbò fún ẹni. Mo tún máa ń pa owó pamọ́ fún àfojúsùn gbàdú-- gbádùn ó lè jẹ́ fún ẹ̀kọ́ mi, ríra ohun ìní, rírin ajọ tàbí ìdókòwò kan. Nígbà tí mo bá ní ìdí kedere, ó máa ń rọrùn fún mi láti fi díẹ̀ sílẹ̀ láì rí pé mò ń fi ara mi sòfo. Kíkọ́ àfojúsùn sílẹ̀ ń jẹ́ kí mo ní iye àti mo fẹ́ fi pamọ́ àti àkókò tí mò fẹ́ lò nípa ọ̀nà tí mò fẹ́ pa owó pamọ́. Mo máa ń kọ́kọ́ ya owó yi pamọ́ sílẹ̀, mo máa ń kọ́kọ́ yọ owó yi pamọ́ sílẹ̀ kí n tó bẹ̀rẹ̀ sí ní ná owó lórí ohun mi. Nígbà mí, mo máa ń lo ìlànà pé kọ́kọ́ san ara rẹ. Ìyẹn ni pé kété tí mo bá rí owó wọlé, mo yọ apá kan sílẹ̀ fún ìpamọ́. Èyí ń ràn mí lọ́wọ́ láti má bá jẹ́ pé mò ń ná gbogbo owó tí mo ní. Mo tún ń gbìyànjú láti ya ìfẹ́ kúrò lọ́dọ̀ àìní. Kì í ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ni mo gbọdọ̀ ra lẹ́sẹ̀kẹsẹ̀. Nípa díẹ̀, nípa dídákẹ́, rò ó rú dáadáa àti díẹ̀ nínú ìfarabalẹ̀. Mo ti kọ ara mi láti dín ìnáwó, àsán kú. Owó tí kò bá ná lórí ohun tió ṣe pàtàkì, mo lè fi sílẹ̀ fún ohun tó ṣe pàtàkì jù lọ. Lẹ́yìn ìgbà tí mo bá rí pé fífi pamọ́ owó tún kọ́ ìwà, ó ń kọ́ni ní sùúrù ìṣàkóso ara ẹni àti ìmúlò ọgbọ́n. Kì í ṣe pé owó pẹ̀lú ni mò ń rí. Mò ń rí ìdàkejì ọkàn, ìgbọ́kàn, ṣẹ́ ara ẹni àti ìmúra sílẹ̀ fún ọjọ́ iwájú. Ní ìparí, pa owó pamọ́ kì í ṣe ìpinnu ọjọ́ kan. Ó jẹ́ àṣà ìgbésí ayé. Ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú díẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìfaradà àti ìtẹ́lọ́rùn, díẹ̀ yóò di púpọ̀. Idi ni yẹ́n tí mo fi máa ń pa owó pamọ́ torí mo mọ̀ pé owó tí a pamọ́ lónìí ni ó yóò di àbò àti àǹfààní fún mi lọ́la.

Ní gbogbo òwúrọ̀, ohun tí mo máa ń jẹ jẹ́ ohun tó lè ní ìlera tó lè fún ara mi ní agbára àti tó máa ń jẹ́ kí n ní ìfarapa rere láti bẹ̀rẹ̀ ọjọ́. Mo gbìyànjú láti máa ṣe ohun tí kò ní ìlera tàbí ohun tó fẹ́ àìlera sí mi torí mo mọ̀ pé òwúrọ̀ ni ìpínlẹ̀ fún ọjọ́ tó péé. Bí mo ṣe ń jẹ àpò òwúrọ̀ dáadáa, mo maa n--o máa ń ràn mí lọ́wọ́ láti ní agbára tó yẹ fún iṣẹ́, ìmọ̀lára rere àti ìmọ̀ ara. Ìbẹ̀rẹ̀ ọjọ́ mi sábà máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ohun tí kò yàtọ̀ bí àkàrà ọkà àti omi tàbí ọkà alaya gẹ́gẹ́ bí oatmeal. Mo sábà máa ń kọ ọkà pọ̀ pẹ̀lú ẹ̀fọ́ tàbí ẹ̀yin tí yóò jẹ́ àmúyẹ ara. Èyí máa ń jẹ́ kí n ní agbára láti rí amino aya, amino adán àti ọ̀rá rere. Nígbà mìí mo tún máa ń jẹ èso tuntun gẹ́gẹ́ bí apple tàbí banana torí pé ó máa ń fún ara ní vitamin minerals àti fiber tó yẹ fún iṣẹ́ ayé àti ìmúlọ̀ ara. Ohun tó ń ṣe pàtàkì gan ni pé mo máa ń jẹ àpò tí ó da aṣọ jẹ tó dára pọ̀. Àpò tí ó ń jẹ́ kó rọrùn fún mi láti ní agbára pẹ̀lú ìfarabalẹ̀ ọkàn. Mo sábà máa ń lo omi tó pọ̀ torí pé ara mi nífẹ̀ẹ́ sí omi lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn tí mo bá jí láti oòrùn. Ó sì ń tún ọpọlọ mi ṣe dáadáa. Nígbà tí ara bá ní omi tó, mo máa ń ní ìmọ̀lára àìlera kọ̀, ìmọ̀lára tó dáa àti ìfarapa rere. Mo tún sábà ń ṣe àkíyèsí pé ọjọ́ tó dára máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àkókò fún ìtọ́jú ara. Bí mo ṣe máa ń jẹ ní òwúrọ̀, mo máa ń jẹ kó pẹ́ kó tó ṣiṣẹ́. Mo sì ń ṣe àìrántí mo sì ní yára jẹ. Mo máa ń jẹ́ kó pé tí ó tó ti ten tàbí fifteen ìṣẹ́jú láti jẹ àkàrà mi kò lè jẹ́ kí ara mi mọ ìyàtọ̀. Atọ́kan, on work àti agbára tí mò ń fún, èyí tún kọ mi ní sùúrù àti ìbáṣepọ̀ pẹ̀lú ara mi. Nígbà tí mo bá wà ní òwúrọ̀, ohun tí mo jẹ sábà jẹ ẹ̀kọ fún ọjọ́. Ó kì ń ṣe pé kan jẹ ohun tó lè jẹ ṣùgbọ́n mo kọ ara mi pé gbogbo ohun tí mò fi sí inú ara mi ní ipa lórí ọjọ́ tí ó tẹ́lẹ̀. Bí mo ṣe ní agbára ní òwúrọ̀ bẹ́ẹ̀ ni mò ṣe máa n ní agbára láti ṣiṣẹ́ dáadáa, láti dáàbò bò ìlera mi àti láti ṣe gbogbo ohun tí mò ń fẹ́ ṣe pẹ̀lú ọkàn balẹ̀. Ní ìparí, ohun tí mo máa ń jẹ ní òwúrọ̀ jẹ́ àfihàn ìmúlọ̀ ìtọ́jú ara àti àṣà ìlera tó pé kíkọ́ àwọn ohun tí ó dá fífi omi pọ̀ àti jíjẹ pẹ̀lú sùúrù gbogbo rẹ̀ ni ń jẹ́ kí n mo ní ìfarapa rere, agbára àti ìmọ̀lára tó dà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn gan-an láti lọ sí etíkun, torí pé etíkun jẹ́ ibi tí ó kún fún ìdàkejì ọkàn, ìdàkejì ọkàn, ìtúnu ara àti ìrírí tó túnbọ̀ jẹ́ kí ènìyàn mọ ara rẹ̀ dáadáa. Ni gbogbo ìgbà tí mo bá wà ní etíkun, mo máa ń rí pé ayé ń lọ lọ́ra jẹ́ ìbànújẹ́ ń ró sẹ́yìn, ọkọ̀ sì ń balẹ̀, ariwo omi òkun bí, igbi omi ṣe ń lọ etí òkun lọ́ra lọ́ra ń ṣiṣẹ́ bí orin ìtúnu fún ọkàn mi. Ohun kan tí mo fẹ́ràn jùlọ nípa etíkun ni afẹ́fẹ́ tútù tó ń ró láti inú òkun wá. Afẹ́fẹ́ yìí kì í ṣe pé ó kan ara nìkan, ó tún ń wọ inú ọkàn. Ó ń mú ìrora inú, ìrora ọpọlọ àti ìrora ọjọ́ díẹ̀ kúrò lọ́dọ̀ mi. Nígbà tí mo bá ń rìn lórí ìyànni tí ẹsẹ̀ bá yẹ́ àti ẹsẹ̀ mi bá tẹ ìyànni tuntun, ó máa ń ní ìmọ̀lára pé mo tún ara mi ṣe. Bẹ́ẹ̀ ni pé mo da ìgbésí ayé mi tuntun bẹ̀rẹ̀. Mo tún fẹ́ràn láti jókòó sí etí òkun kí n kan wo omi nígbà tí mo nílò láti ṣe ohunkóhun, kí n kan jókòó bí, kí n ròyìn ìgbésí ayé, kí n wò bí igbi omi ṣe ń bọ̀, tí ń lọ. Etíkun kọ́ mi ní ẹ̀kọ́ púpọ̀ pé ayé ń lọ ní ìpìlẹ̀ rẹ̀, pé gbogbo ìṣòro ti kì í pẹ́ títí láì, àti pé ìṣòro jẹ́ ọ̀kan lára ọgbọ́n tó lágbára jùlọ nígbà ní ìgbádùn. Etíkun tún ní púpọ̀ láti fún mi. Mo fẹ́ràn láti ṣe omi bí lílò sínú òkun díẹ̀ tàbí kíkọ omi kan ara, bí kò tí ì lè jẹ́ pé mi ò lè ja adá ní omi gidi. Ìmọ̀lára omi tútù lórí ara ń fún mi ní ayọ̀ pàtàkì. Nígbà mí, mo tún fẹ́ràn láti wọ àwọn ènìyàn bí àwọn ọmọ ṣe ń ṣeré, bí àwọn àgbàlagbà ṣe ń rìn àti bí gbogbo ènìyàn ṣe ń gbádùn ìsinmi wọn. Ó ń jẹ́ kí a rántí pé ayọ̀ lè wà nínú ohun kékeré. Etíkun jẹ́ ibi tí mo tilẹ̀ ya ara mi ní ṣótọ̀ kúrò nínú ìrìnàjò ayé ojoojúmọ́. Kò sí àwòrán ọkọ̀, kò sí ìkànnì fóònù tó ń ké bí gbogbo ìṣẹ́jú. Ó kan jẹ́ ìwọ̀-òògun òòrùn àti àkókò ìsinmi irú bí ẹ̀ẹ̀rín mi lọ́wọ́ láti padà sí ìgbésí ayé pẹ̀lú ọkàn tuntun, agbára tuntun àti ẹrò tó mọ́. Ni ìparí, ìfẹ́ tí mo ní sí etíkun jẹ́ kí n ṣe torí ẹwà rẹ̀ nìkan, ṣùgbọ́n torí pé ìpà tí ó ní lórí ọkàn àti ara mi. Etíkun jẹ́ ibi tí mo ti ń rí ìdàkejì ìrònújìnlẹ̀, ìgbádùn àti ìmúlọ̀ ara. Ni gbogbo ìgbà tí mo bá ní àǹfààní, mo máa ń fẹ́ pàdé sí etíkun torí níbẹ̀ ni mo ti rí ara mi, mo sì ń rí ayọ̀ tí kò ní ìfọwọ́ra.

Nígbà tí mo máa ń ra ẹ̀rọ ará-bíàṣá tuntun, kì í ṣe ohun tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ tàbí láìròyìn fún mi. Ríra ẹ̀rọ tuntun jẹ́ ìpinnu tó ní ìṣètò, ìṣàkóso, owó àti ìmọlára pẹ̀lú mi. Àpẹ̀lú, mi ò kan ra ẹ̀rọ tuntun nítorí pé àwọn mìíràn rà tàbí torí pé àwọn ṣẹ́ tuntun jáde. Mo máa ń dúró de àkókò tí mo bá mọ̀ dájú pé ó ti yẹ gan. Ọ̀kan lára àwọn àkókò pàtàkì tí mo lè ra ẹ̀rọ ará-bíàṣá tuntun nígbà tí, tí àjìlò bá bẹ̀rẹ̀ sí dá mi lórú. Bí a bá ń rí lọ̀ràjù, bí ti bátírì rẹ̀ kò bá pẹ́ mọ́, tí ó sì ń pa ara rẹ̀ lásán, mo máa bẹ̀rẹ̀ sí ní ronú pé ó ṣe é ṣe kí àkókò rẹ̀ ti parí. Ẹ̀rọ ará-bíàṣá jẹ́ ohun èlò pàtàkì nínú ayé ojoojúmọ́ fún ìbánisọ̀rọ̀, iṣẹ́, ẹ̀kọ́ àti ìṣọ́. Nítorí náà, tí ó bá dá mi dúró, ó máa ń ní ipa lórí gbogbo ohun tí mò ń ṣe. Mo tún lè pinu láti ra tuntun nígbà tí ìmọ̀ ẹ̀rọ tuntun bá jáde bá jẹ́ dandan fún mi. Àpẹẹrẹ ni pé, bí mo bá ń ṣiṣẹ́ tó nílò kámẹ́rà tó dára jùlọ, ìrántí tó pọ̀ tàbí ìṣọ́ra ààbò tó gan, mo lè rí i pé ẹ̀rọ tí mò ń lò kò tún lè bá mu ní irú àkókò bẹ́ẹ̀. Ríra ẹ̀rọ tuntun kì í ṣe ìṣòfò, ṣùgbọ́n ìdájúkọ owó nínú ara mi àti ìṣe mi. Síbẹ̀, mi ò ka wọ ẹro nìkan, mo tún wọ àkókò. Mo sábà ń fẹ́ ra ẹ̀rọ tuntun nígbà tí owó rẹ̀ bá lọ́wọ́ dáadáa tàbí nígbà tí mo ti pèsè ara mi tán. Mi ò fẹ́ ra ẹ̀rọ tuntun kí n tún bẹ̀rẹ̀ sí ní yá owó tàbí kí n wọ ara mi sínú gbèsè. Nígbà tí mo bá ra rẹ̀ pẹ̀lú owó tí mo ti pèsè, inú mi máa ń balẹ̀, mo sì máa ń lo ẹ̀rọ náà pẹ̀lú àyọju. Mo tún ṣe àkíyèsí àkókò owó ẹ̀rọ máa ń rokú. Mo máa ń pè, nígbà tí àwọn iṣẹ́ tuntun bá jáde tí ìṣáájú mi ń dín owó kù. Nígbà mi, mi ò nílò àwọn ṣẹ́ tuntun jùlọ. Awọ̀n iṣẹ́ ọdún kan tàbí méjì ṣáájú lè tún dára gan, ó sì lè jẹ́ owó rọrùn. Nípa bẹ́ẹ̀, mo tún ń dúró de àkókò tí mo lè rí ìbámu láàárín dédèra àti owó. Kò sí ìgbà tí mo bá ra ẹ̀rọ tuntun tí mo bá ṣe ìwádìí. Mo máa ń ka àyẹ̀wò àfikún rẹ̀, fi wàhẹ́ ra àwọn àṣàyàn, kí n sì gbọ́ ohun tí àwọn ènìyàn mi ń sọ. Èyí ràn mí lọ́wọ́ láti máa ṣiṣẹ́ àṣìṣe kí n sì ra ohun tí yóò pé fún mi fún ọdún díẹ̀. Ní ìparí, mo máa ra ẹ̀rọ ayarabíàṣá tuntun nígbà tí àìní bá pàdé àkókò tó yẹ, nígbà tí, tí àtijọ́ kò tún ṣiṣẹ́ dáadáa, nígbà tí iṣẹ́ bá nílò tuntun, àti nígbà tí owó àti ìmú oríya bá wà fún mi. Kì í ṣe ìdíje tàbí ìfihàn ara ẹni, ó jẹ́ ìpinnu tó ní ìmúlò ìṣàkóso àti ìrònú jilẹ̀.

Èso tí mo fẹ́ràn jù lọ ní jíjẹ ni banana, èyí tí a ń pè ní ọ̀gẹ̀dẹ̀. Kì í ṣe torí adùn rẹ̀ nìkan, ṣùgbọ́n torí ọ̀pọ̀ ànfàní tí ó ń fún ara àti ọpọlọ mi. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso tí ó rọrùn láti rí, ó rọrùn láti jẹ, ó sì kún fún ohun àmúni-bára ara tó ṣe pàtàkì. Ni gbogbo ìgbà tí mo bá fẹ́ jẹ èso tí yóò fún mi ní agbára lẹ́sẹ̀kẹsẹ̀, ọ̀gẹ̀dẹ̀ ni mo ń sábà yàn. Ọ̀kan lára àwọn ohun tí mo fẹ́ràn jù lọ nípa ọ̀gẹ̀dẹ̀ ni pé ó ń fún ara ní agbára yára yára nítorí pé ó ní carbohydrate àdáyébá. Ó máa ń jẹ́ kí ara mi gba agbára láìpẹ́. Ìdí nìyẹn tí mo fi sábà jẹ ẹ́ ní òwúrọ̀ tàbí kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ kan tó nílò agbára púpọ̀. Ó tún wúlò gan fún ẹni tí ó ń ṣe ìdárayá torí pé ó ran ni lọ́wọ́ láti tún agbára tí ara rẹ̀ ti lò ṣe. Banana tún dára gan fún ìlera inú. Ó ní fibre tó ran lọ́wọ́ fún ìtẹ̀síwájú títọ́ oúnjẹ, ó sì ń dín ìṣòro bíi ikún kíkún tàbí ìṣòro ìgbéyàgò. Nígbà tí inú mi bá dàbí ẹni tó fẹ́ kóbalẹ̀, jíjẹ banana sábà máa ń jẹ́ kí n rí ìtùmo. Èyí jẹ́ ọ̀kan lára àwọn ìdí tí mo fi ká sí èso tó rọrùn fún gbogbo ènìyàn. Mo tún fẹ́ràn banana nítorí pé potassium tí ó pọ̀ nínú rẹ̀. Potassium ran ni lọ́wọ́ fún iṣẹ́ ìṣàn àti ọkàn tí ó ń ṣètò ìfarapa ẹ̀jẹ̀. Nígbà tí ara bá ní potassium tó, ènìyàn sábà máa ń ní ìrora ìṣàn kékeré àti ṣíṣe dáadáa. Fún mi, èyí túmọ̀ sí pé banana kì í ṣe èso ìtẹ́lọ́rùn nìkan, ṣùgbọ́n èso ìlera pẹ̀lú. Láti inú gbogbo èso mi, banana tún jẹ́ èso tó rọrùn láti lò ní ọ̀nà púpọ̀. Mo lè jẹ ẹ́ lọ́tọ̀, mo lè darapọ̀ mọ́ oatmeal, mo lè fi sí smoothie tàbí kí n kan jẹ́ pẹ̀lú àkàrà òyìnbó. Adùn rẹ̀ ń bá ọ̀pọ̀ ohun mu, èyí sì ń jẹ́ kó rọrùn láti ṣe àkókò oúnjẹ ojoojúmọ́ láì rẹ síbi síbẹ̀. Èyí kò tún túnmọ̀ sí pé n ò fẹ́ràn èso mi. Mo tún fẹ́ràn apple, ọsàn, mango àti ìgbẹ́pẹ. Ṣùgbọ́n banana ní ipò pàtàkì nínú ayé mi nítorí pé ó ń darapọ̀ adùn, ìlera àti ìrọ̀rùn pọ̀. Kò bẹ̀rẹ̀ ìmúríyá púpọ̀, kò sì jẹ́ kó nira láti jẹ. Ni ìparí, èso tí mo fẹ́ràn jù lọ ni banana torí pé ó ń fún mi ní agbára, ó ń dáàbòbò ìlera àti ìṣàn, ó sì jẹ́ kó rọrùn fún mi láti gba àṣà jíjẹ èso mọ́ lójoojúmọ́. Fún mi, banana kì í ṣe èso lásán, ó jẹ́ apakan kékeré ṣùgbọ́n pàtàkì nínú bí mo ṣe ń tọ́jú ara mi àti ìlera mi lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo lè sọ pé mo jẹ́ ènìyàn tó ń jí ní kùtùkùtù bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ní gbogbo ọjọ́. Jíjí kùtùkùtù jẹ́ apá kan nínú ìgbésí ayé mi torí pé ayé mi, torí pé ó ń fún mi ní àǹfààní púpọ̀ nípa ìlera, ìṣètò àkókò àti ìtẹ́lọ́rùn ọkàn fún mi. Jíjí ní kùtùkùtù kì í ṣe ìjàkadì mọ́ ṣùgbọ́n ìbáṣepọ̀ tí mo ní kó pẹ̀lú àkókò. Ọ̀kan lára àwọn ìdí pàtàkì tí mo fi fẹ́ràn jí kùtùkùtù ni ìdákẹ́ òwúrọ̀ nígbà tí mo bá ń jí ní àárọ̀, ààyè sábà ń dákẹ́ kó ti fún ariwo, ìkànnì fóònù tàbí ìbéèrè láti ọ̀dọ̀ àwọn ènìyàn. Ìdàkejì yìí ń jẹ́ kí n lè ronú dáadáa, ṣètò ọjọ́ mi kí n sì bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ọkàn tó balẹ̀. Mo sábà ń lo àkókò yìí fún àdúrà, ìránnú jinlẹ̀ tàbí kíka díẹ̀. Jíjí kùtùkùtù tún ràn mí lọ́wọ́ láti ṣètò àkókò mi dáadáa. Nígbà tí mo bá ń jí ní kùtùkùtù, mò ń rí pé mo ní àkókò púpọ̀ síi láti ṣe ohun tí mo fẹ́ ṣe láìsí ìkánjú. Mo lè múra sílẹ̀ láàárọ̀ láàárọ̀, jẹun dáadáa kí n sì bere bẹ̀rẹ̀ iṣẹ́ mi láìní ìfarapa. Ọ̀pọ̀lọpọ̀ èyí ń dín akànkọ́ ó sì jẹ́ kí n ní ìmọ̀lára pé mò ń darí ọjọ́ mi kì í ṣe pé ọjọ́ ń darí mi. Síbẹ̀, mo mọ̀ pé jí kùtùkùtù rọrùn bí ẹni kó bá sùn ní àsìkò. Nítorí náà, mò ń gbìmọ̀ láti lọ sùn ní kùtùkùtù kí n lè dín lélò fọ́ònù ní alẹ́ kí n sì dá ara mi lórí àkókò òrun to pe Nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀, jíjí kùtùkùtù kì í di ìjàkadì, ó di ohun tí ara mi ti faramọ́. Ní àwọn ọjọ́ kan, pàápàá jùlọ ní ìparí ọ̀sẹ̀ mo le mo lè jẹ́ kí ara mi sinmi díẹ̀ síí kí n má jí kùtùkùtù gan. Mo gbàgbọ́ pé ìgbésí ayé nílò ìdọ́gba. Jí kùtùkùtù dára ṣùgbọ́n ìsinmi pẹ̀lú ló ṣe pàtàkì. Ohun pàtàkì ni pé bí mo ṣe jí, mò ń gbìmọ̀ láti jẹ́ kó jẹ́ ìpinnu tó ń ran ara mi lọ́wọ́ kì í ṣe ohun tó ń ba ara mi jẹ́. Mò tún rí pé jí kùtùkùtù ní ìpara rere lórí ìlera mi. Mò ń rí pé mò ń jẹun dáadáa, mò ń ní àkókò láti ṣe ìdárayá díẹ̀, mo sì ní ìmọ̀lára pé ara mi ń ṣiṣẹ́ pẹ̀lú àkókò ààyè. Ìmọ́lẹ̀ òwúrọ̀, afẹ́fẹ́ tuntun àti ibeere ojo tuntun ìbẹ̀rẹ̀ ọjọ́ tuntun ó ń fún mi ní agbára àti ìrètí. Ní ìparí, mo lè sọ pé mo jẹ́ ènìyàn tí ó má ń jí kùtùkùtù kì í sì ṣe torí pé mo fẹ́ fi ara mi hàn ṣùgbọ́n torí pé mo ti rí pé ó ń ràn mí lọ́wọ́ láti gbé ọjọ́ mi dáadáa. Jíjí kùtùkùtù jiji lati jiji kutukutu mò ń rí pé jíjí kùtùkùtù tún ràn mí lọ́wọ́ láti ṣètò àkókò mi dáadáa nígbà tí mo bá jí ní kùtùkùtù àti ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀.

Mo máa ń rántí, bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi tí mo bá ṣe jẹ́ ohun tó ṣe, tí mo gbà gẹ́gẹ́ bí ojúṣe pàtàkì gan-an. Torí pé àdéhùn kì í ṣe ọ̀rọ̀ lásán, ó jẹ́ ìlérí, ó sì ń fi ìwà ẹni han fún mi. Rírin ti àdéhùn dá lórí ìṣètò ìmúlò ọpọlọ àti ìfaradà ara ẹni. Mi ò fi í sílẹ̀ sí ìrántí lásán, mò ń lo ọ̀nà púpọ̀ láti jẹ́ kó dúró loju mi. Nígbà tí, nígbà, ní ìgbà akọ́kọ́ tí mo bá ṣe àdéhùn kan, mo máa ń gbọ́ dáadáa kí sì ṣe ó yẹ tán ṣòkè dérè. Mo máa ní ìbá, ìbí, mo máa ní bí ìbéèrè bí mo bá nílò ìtúmọ̀ si torí pé ohun tí kò yẹ dáadáa sọ̀rọ̀ láti rántí tí ó sì tún lè fa ìṣòro ní ọjọ́ iwájú. Nígbà tí mo bá lòye àdéhùn náà dáadáa, ọpọlọ mi a máa ń gba rọrùn jù. Lẹ́yìn náà, mo sábà kọ àdéhùn sílẹ̀ bóyá sínú ìwé, nínú fóònù tàbí nínú áàpù ìrántí. Kíkọ̀wé jẹ́ kí ọpọlọ fi àkókò si, ó sì ń dín àǹfààní pé ọgbàgbé kú. Nígbà mi, mo máa ń ṣàkíyèsí ọjọ́ akókò àti ohun tí mò ń retí lọ́dọ̀ mi kí gbogbo nǹkan lè jẹ́ kedere. Mo tún ń lo ìrántí àkókò gẹ́gẹ́ bí apakan pàtàkì. Mo máa ń ṣètò ìkìlọ̀ ṣáájú ọjọ́ tí àdéhùn bá yẹ kí ó ṣẹlẹ̀. Kì í ṣe ọjọ́ náà nìkan ṣùgbọ́n lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mejì ṣáájú. Èyí ń fún mi ní ààyè láti múra sílẹ̀ kí n tún ṣàtúnṣe ohun tí mò nílò láti ṣe. Ohun tí mò ń, ohun tó ń ràn mí lọ́wọ́ ni pé mò máa ń ṣe àdéhùn náà fún ara mi lórí ahọ́n. Nígbà tí mo bá tún sọ, boya lọ́kan tàbí ní ẹnu, ó ń jẹ́ kí ọpọlọ mú gbọ́ lẹ́ẹ̀kan si, ó sì jẹ́ kó pé e si nínú ìrántí. Nígbà mi, mo tún lè sọ fún ẹni mi pé mo ní àdéhùn lọ́la tàbí ọjọ́ yìí ni mo gbọdọ̀ ṣe èyí. Èyí sì ń jẹ́ kí n rí gẹ́gẹ́ bí ojúṣe gidi. Mo tún gbà pé ìṣètò àkókò ojoojúmọ́ ń ràn mí lọ láti rántí àdéhùn nígbà tí mo bá ní àtòjọ ohun tí mò ń gbọdọ̀ ṣe. Mo lè fi àdéhùn ṣe gẹ́gẹ́ bí ohun pàtàkì, mo sì lè ṣàyẹ̀wò àtòjọ́ náà ló owúrọ̀ àti lalẹ́. Iṣẹ́ yìí ń jẹ́ kó si ohun tí yóò kúrò lọ́kàn mi lára. Láì ka gbogbo ìlànà wọ̀nyí sì, ohun tó ṣe pàtàkì jùlọ fún mi ni ìwà ẹni. Mo gba àdéhùn gẹ́gẹ́ bí ǹkan tó ń fi ẹni tí mo jẹ́ hàn. Nígbà tí mo bá mọ̀ pé mo jẹ ẹni tí wọ́n pa ọ̀rọ̀ mi mọ́, ó ń fún mi ní ìtẹ́lọ́rùn, ó sì ń jẹ́ kí àwọn ènìyàn gbà mí gbọ́. Ẹ̀yí ń fúnra rẹ jẹ́ ìsinmi fún mi láti rántí àdéhùn mi dáadáa. Ní ìpẹ̀, mo máa ń rántí àdéhùn mi nípa lílo ọpọlọ, pẹ̀lú ìṣètò kíkọ̀wé, ìrántí àkókò àti ìwà ìṣẹ́ju. Ó pẹ́ pé ènìyàn kìí gbágbà ara rẹ̀, ṣùgbọ́n pẹ̀lú àwọn ọ̀nà wọ̀nyí, wọ́n ti dín àǹfààní ìgbàgbé kù gan. Mo sì ní pé ọ̀pọ̀ àdéhùn tí mo bá ṣe, mo ti ń ṣe wọ́n.

Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi àti ìrírí yẹn jẹ́ ohun tí mo rántí dáadáa torí pé ó ní ipa lórí bí mo ṣe rí ara mi àti ìmọ̀lára nígbà tí mò ń ṣe é. Nígbà tó ṣẹlẹ̀, lu etí lè túnmọ̀ sí tutù etí tàbí fi ohun kan ṣoṣo lu etí ní ìgbẹ́sọ ìṣètò. Ó dà lórí àṣà àti ìrírí ẹni fún mi. Ìrírí yìí kì í ṣe nǹkan lásán. Mo ṣe pẹ̀lú ìmọ̀lára àti ìtọ́jú ara mi. Ni ìgbà tí mo ti lu etí mi fún àkókò, ó jẹ́ ìrírí tuntun tó kọ́ mi nípa ìwà ara mi àti ìmọ̀lára. Mo rántí pé mo ní ìmọ̀lára díẹ̀ bí i àníyàn tàbí ìbànújẹ́ nípa bóyá etí mi yóò farabalẹ̀ tàbí ṣe ìfarapa. Ṣùgbọ́n nígbà tí mo ṣe é pẹ̀lú ìṣọ́ra, ìrírí náà di ohun tó ń kọ́ mi. Mo kọ̀ láti mọ̀ bínú tí mo sì yẹ kí lu, bí mo ṣe lè tọ́jú ara mi àti bóyá ohun tí mo ṣe yóò ní ìparere tàbí kí ó ní ìparere. Ọ̀kan lára àwọn ohun tí mo fẹ́ràn nínú rírí lu etí ni pé ó ń fi ìtẹ́lọ́rùn bá mi lórí. Nígbà tí mo bá ṣe é pẹ̀lù ìmọ̀lára àti ìṣọ́ra, mo ní ìrònú pé mo ti ṣe ohun tí mo fẹ́, mo sì ní ìtẹ́lọ́rùn ara ẹni. Ìrírí yìí tún ràn mí lọ láti mọ iye ìṣọ́ra àti ìpinnu ní gbogbo ohun tí mo bá ṣe torí pé nígbà tí ara wa bá ń wá àbọ̀, ọpọlọ máa ń balẹ̀. Mo tún ti rí pé lu etí ń kọ́ mi láti fi èsì àwọn àṣà àti ajọ́wọ́ nígbà tí mo bá lu etí. Mo sábà ronú bóyá ohun tí mo ṣe ti ara ẹni nìkan tàbí bóyá ó ní ipa lórí àwọn mi. Ìrírí yìí ti kọ́ mi láti jẹ ẹni tó mọ̀ ipé ohun tí ó ń ṣe kì í ṣe jẹ́ ẹni tó pa ìwà hàn dáadáa. Nígbà mìíràn, lu etí tún ṣe ìmọ̀lára àsà ẹni ó lè jẹ́ apá kan àsà tàbí ìṣe tí ó ń fi ìwà ẹni hàn. Fún mi, ó jẹ́ ohun tí ń mú ìrírí tuntun wá ó sì ń kọ́ mi nípa ara mi àti àsà tí mò ń tẹ̀síwájú. Ṣùgbọ́n mo sábà ń ṣe é pẹ̀lú ìṣọ́ra àti ìmọ̀lára torí pé kò fẹ́ kí ìrírí tó yẹ kó jẹ́ ìtẹ́lọ́rùn di ìfarapa tàbí ìdààmú. Ní ìpárí, mo lè sọ pé mo ti lu etí mi ṣùgbọ́n mo ṣe é pẹ̀lú ìtọ́jú, ìmọ̀lára àti ìṣọ́ra. Ìrírí yìí jẹ́ ohun tó ń kọ́ mi láti fi ìwà hàn, láti mọ iye ìṣọ́ra àti láti ní ìtẹ́lọ́rùn ara ẹni. Ó jẹ́ apá kan kékeré ṣùgbọ́n pàtàkì nínú ìgbésí ayé mi torí pé ó ń fi ìbámu àti ìtẹ́lọ́rùn bá mi lórí. Ó sì ń kọ́ mi láti tọ́jú ara mi àti àsà mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo sábà ra epo fún ọkọ̀ mi ní àkókò tí mo ti ṣètò dáadáa torí pé ríra epo jẹ́ ohun pàtàkì fún ìṣẹṣe ọkọ̀ àti pé kò yẹ kí ó di ohun tó ń dá ìṣètò mi dúró. Fún mi, ríra epo kì í ṣe ohun tó ń ṣe lásán. Mo sábà, mo sábà ṣe pẹ̀lú ìmúlò ìṣètò àti àkíyèsí àyíká. Ni ìbẹ̀rẹ̀, mo ṣàyẹ̀wò iye epo tó wà nínú ọkọ̀ mi kí n tó lọ rà. Mo fẹ́ mọ iye tí mo ní, iye tí mo fẹ́ kí ó tó àti bí àkókò rẹ̀ ṣe yẹ kí ó tó sí ìṣẹ́ tí mo fẹ́ ṣe. Èyí ràn mí lọ́wọ́ láti ya àkókò ríra pẹ̀lú ìṣètò kan, pẹ̀lú ìṣètò kó má ba jẹ́ pé mo ń ra epo ní ìkanjú tàbí nígbà tí kò tọ́. Ọ̀nà mí tí mo sábà máa ń lò ni pé mo ṣètò ọjọ́ àti àkókò ríra epo ní àkókò ọ̀sẹ̀ tàbí ní àkókò tí ìyàtọ̀ owó àti ìrọ̀rùn ríra bá wà. Fún àpẹẹrẹ, tí mo bá rí pé ọjà epo wà ní àkókò tí kò ní àwọn àjákò lẹ́rọ̀, mo máa ń lò, mo máa ń lọ rà ní ìgbà yẹn. Nígbà mí, mo tún rí pé ríra epo ṣáájú ọjọ́ ìṣẹ́ ń jẹ́ kí gbogbo iṣẹ́ ọkọ̀ rí dáadáa torí pé mo ní ohun tí mo fẹ́ lò ní àkókò ò sí ìfá ìdánilẹ́yà tàbí ìdàmú. Mo tún sábà ra epo ní ìbámu pẹ̀lú àkókò iṣẹ́ ọkọ̀. Tí mo bá fẹ́ kí iṣẹ́ ọkọ̀ máa lọ dáadáa, mo gbọdọ̀ rí pé mo ní epo tó pé ṣáájú pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí ẹ̀rọ tó kò ní dákẹ́. Mo sábà kọ ohun tí náà sílẹ̀ nínú àtọ́jú mi kí n lè mọ̀ pé ọjọ́ tí mo ya fún ríra epo jẹ́ ọjọ́ tó dájú fún iṣẹ́ ọkọ̀ àti pé kò ní fa ìṣòro ní ọjọ́ iwájú. Nígbà tí mo bá ra epo, mo sábà ń ṣàyẹ̀wò dìde ra epo àti iye owó tí mo fi ń rà. Mo fẹ́ rí pé epo tí mo ń rà jẹ́ ti di dára kí ó lè jẹ́ kí ọkọ̀ mi ṣiṣẹ́ dáadáa. Èyí sábà ń yọ àìyàn kúrò lórí bí ọkọ̀ mi ṣe máa ń ṣiṣẹ́. Mo sì ní ìtẹ́lọ́rùn pé mo ti ń ṣe ohun tó yẹ. Ní ìparí, mo sábà ra epo fún ọkọ̀ mi ní àkókò tó dáa jù pẹ̀lú ìṣètò, àkíyèsí àti ìmọ̀lára ìtẹ́lọ́rùn. Ríra epo jẹ́ apá kan pàtàkì nínú ìṣeṣe ọkọ̀ torí pé ó ń dá ìlera ọkọ̀ mi, ìṣẹ́ mi àti àgbàrà mi lórí iṣẹ́ ọjọ́ kọ̀ọ̀kan. Nípa bẹ́ẹ̀, mo ti kọ̀ láti ṣe ríra epo gẹ́gẹ́ bí ohun tó ń dá ìṣètò mi dúró ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tó ń ràn mí lọ́wọ́ láti jẹ́ ẹni tí ó ní ìṣètò àti ẹni tó ń ṣe iṣẹ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ gan, torí pé fèrèsé ọkọ̀ jẹ́ apá kan pàtàkì tí ó ń fún mi ní ìmọ̀lára, ìtẹ́lọ́rùn, ìmọ́lẹ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú àyíká. Fún mi, fèrèsé ọkọ̀ kì í ṣe ǹkan lásán, ó jẹ́ ọ̀nà láti rí ìrìnàjò àyíká, láti ní ìmọ̀lára, ìtẹ́lọ́rùn àti láti jẹ́ kí ọkọ̀ mi wà ní ìbámu pẹ̀lú ayé àtàwọn àyíká tó yí i ká. Nígbà tí mo bá wọ̀ sí fèrèsé ọkọ̀, mo sábà rí ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìmọ́lẹ̀ alẹ́ tí ń wú lọ. Ìmọ́lẹ̀ yìí ń fún mi ní agbára àti ìmọ̀lára pé tí mo, tí pé mo ti ní ìbámu pẹ̀lú ayé. Fún mi, ó dà pé fèrèsé ọkọ̀ jẹ́ òrùka àkúnya ayé. Nibí, níbẹ̀ ni mo ti lè rí ohun tí mo lò káàkiri bíi ìròyìn, ọjọ́ tàbí àwọn ẹranko tí ń rìn nítòsí oko. Ó ń jẹ́ kí ọkàn mí balẹ̀ tí ó sì ń ràn mí lọ́wọ́ láti tọ́jú ìbáṣepọ̀ mi pẹ̀lú àyíká. Ọ̀kan lára àwọn ohun tí mo fẹ́ràn jù lọ ní fèrèsé ọkọ̀ ni pé ó ń jẹ́ kí n ronú dáadáa. Nígbà tí mo bá wọ̀ sí fèrèsé, mo sábà ní àkókò láti ronú ní pẹ̀lú, láti ṣe Ìpinnu fún iṣẹ́ mi tàbí láti ṣe àtúnṣe ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà. Fèrèsé jẹ́ ó rọrùn fún mi láti tún ìmọ̀lára mi ṣe, kò sì dá mi lórí pé mo gbé ìgbésẹ̀ ayé tí mo ní ìbámu pẹ̀lú ayé tí ó yí mi ká. Mo tún rí pé fèrèsé ọkọ̀ fún mi ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn nípa iṣẹ́ oko. Nígbà tí mo bá wọ̀, mo rí ibi tí oko ti ṣe tán, ibi tí wọ́n ti ní epo tó péye àti ibi tí mo ti mọ ohun gbogbo tó yẹ kí ó wà ní àṣẹ. Ó jẹ́ kí ní ìrònú pé ohun gbogbo wà ní àṣẹ, ó sì mú agbára àti ìtẹ́lọ́rùn bá mi lórí iṣẹ́ ọkọ̀ mi. Síbẹ̀, mo tún mọ̀ pé fèrèsé ọkọ̀ jẹ́ ọ̀nà láti ṣe ìsinmi ọpọlọ. Nígbà tí mo bá wò, mo sábà ń fi ara mi sílẹ̀ láìsí àníyàn kí n sì gba agbára láti nu ìrírí àyíká. Mo lè wò ọjọ́ tí ojò ti ń rọ̀, oòrùn ti ń ṣán tàbí ewéko ti ń rìn ní afẹ́fẹ́. Gbogbo ìrírí wọ̀ yìí ṣe kò sí ìmọ̀lára pé mo ní ìpalára ọpọlọ mi mọ́. Ní ìparí, mo lè sọ pé mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ tàbí pé ó ń jẹ́ kí n ní ìmọ̀lára, ìtẹ́lọ́rùn, agbára àti ìbámu pẹ̀lú àyíká. Ó jẹ́ ọ̀nà láti ronú dáadáa, láti ṣe àtúnṣe iṣẹ́, láti jẹ́ kí ọkọ̀ mi balẹ̀ àti láti gba ìlera ọpọlọ mi mọ́. Fèrèsé ọkọ̀ fún mi jẹ́ ohun tó ń ṣe pàtàkì gan ní ìgbésíayé mi torí pé ó ń fi ìbámu àti ìtẹ́lọ́rùn bá mi lórí ní gbogbo.

Bẹ́ẹ̀ni, koko ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù lọ nígbà tí mo wà ní ilé ìwé sábà yàtọ̀ díẹ̀ sí ọjọ́ sí ọjọ́. Ṣùgbọ́n tí mo bá níẹ̀ láti yan ọ̀kan pàtàkì, mo sábà fẹ́ràn mátemátíìsì gan. Mà Fún mi, koko oro ẹ̀kọ́ kì í ṣe nǹkan tí mo kọ́ lásán, ó jẹ́ ọ̀nà láti kọ́ ọgbọ́n, láti fi ìmọ̀lára àti ọpọlọpọ̀ àti láti tú ọpọlọ sí inú ìrìnàjò ìmúlọ̀. Nígbà tí mo bá ń kọ́ mátemátíìsì, mo sábà ní ìmọ̀lára pé ọpọlọ mi ń ṣiṣẹ́ dáadáa. Nítorí pé gbogbo ìṣòro àti àkọ́lé tí mò ń kẹ́wò ń wọ̀ mí láti ronú nínú pẹ̀lú láti ṣe àyẹ̀wò àwọn àfihàn àti láti mọ bí a ṣe le yanjú ìṣòro. Mátemátíìsì máa ń jẹ́ kí mo ní ìrònú tó jinlẹ̀. Nítorí pé ò dájú pé ohun tí mo kọ́ lọ́jú ìṣẹ̀lẹ̀ ṣáájú ní mò ni mo lè lo lẹ́yìn. Mo sábà ní ìtẹ́lọ́rùn pé mo ti kọ́ ọgbọ́n tuntun àti pé mo lè lo rí i ní ìgbésí ayé gidi. Ọ̀kan lára àwọn ohun tí mo fẹ́ràn jù lọ ní mátemátíìsì ni pé ó ń kọ́ mi láti ní ìfaradà àti ìṣètò. Nígbà tí mo bá ń kọ́ àsárọ̀, ìṣirò tàbí aljebra, ó sábà ń kọ àyàn díẹ̀, ṣùgbọ́n mo mọ̀ pẹ̀lú ìfaradà, mo lè yanjú ìṣòro náà. Èyí ń ràn mí lọ́wọ́ láti kọ́ ara mi láti má ṣe fi ẹ̀dá sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ torípé ìmọ̀lára ìtẹ́lọ́rùn tó wa lẹ́yìn ìṣirò tó ṣọ̀ọ̀ jẹ́ ohun tó gbajúmọ̀ gan. Mo tún fẹ́ràn mátemátíìsì torípé ó jẹ́ kí n rí ìbáṣepọ̀ àwọn ohun. Nígbà tí mo bá ń kọ́ àlùmọ́nṣé, àfihàn tàbí jomẹ́tírì, mo sábà rí pé gbogbo ohun jẹ́ apá kan gbogbo àkọ́lé ń darapọ̀. Ó sì ń jẹ́ kí ọpọlọ mi ní ìmọ̀lára. Ìmọ̀lára ìbámu pẹ̀lú ọ̀nà tí mo ṣe ń kọ́. Èyí tún ràn mí lọ́wọ́ láti kọ́ àpẹẹrẹ ọpọlọ, láti mọ bí ìmọ̀lára àsárọ̀ ń ṣiṣẹ́ àti láti ní àgbára láti yànjú ìṣòro ní gbógbó ọjọ́. Nígbà mìí, mo tún nífẹ̀ẹ́ sí àwọn kókò ẹ̀kọ́ bí i ìtàn àti ìmọ̀ ọ̀jọ̀gbọ́n, ìyèn sáyẹ́ǹsì. Ṣùgbọ́n mátemátíìsì ni mo sábà yàn torípé ó jẹ́ ọ̀nà láti ronú dáadáa, láti kọ́ ọgbọ́n àti láti ní ìtẹ́lọ́rùn. Mo tún ní ìmọ̀lára pé ohun tí mo kọ́ ní mátemátíìsì jẹ́ ohun tí mo lè lò lẹ́yìn. Kò ṣe pé kìí ṣe ìmọ̀lára tí kò wúlò. Ní ìparí, mo lè sọ pé koko ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù lọ nígbà tí mo wà ní ilé ìwé ni mátemátíìsì torípé ó ń kọ́ mi láti ronú, láti ní ìfaradà àti láti kọ́ ọgbọ́n tuntun àti láti ní ìtẹ́lọ́rùn ní gbogbo ìgbésí ayé mi. Ó jẹ́ koko ẹ̀kọ́ tí á fi agbára àti ìmọ̀ àra rere gbá.

Bí mo ṣe máa ń dájú kó ìdènà ọkọ̀ jẹ́ ohun pàtàkì gan-an nínú ìgbésí ayé ojoojúmọ́ torí pé ìdènà ọkọ̀ lè fa ìbínú, ìrora ọkàn, ìṣòro, àkókò àti ìfarapa ọpọlọ tí a kò bá ṣọ́ra. Fún mi, ohun àkọ́kọ́ tí mo kọ ni pé kí n má ṣe jẹ́ kí ìdènà ọkọ̀ bá mi jẹ́ lọ́kàn torí pé ìbínú kò yí ipò padà, ó kàn lè bá ìlera mi jẹ́. Nígbà tí mo bá mọ̀ pé mò ń bọ́ sí ibi tí ìdènà ọkọ̀ wà, mo máa ń ṣe ìmúra sílẹ̀ lọ́kàn. Mo máa ń fún ara mi pé ìdènà ọkọ̀ yìí kì í sí lórí àsè mi ṣùgbọ́n bí mo ṣe fẹ́ ṣe wí, wá ló ṣe rí. Ìrònú yìí máa ń ràn mí lọ́wọ́ láti dákẹ́ kí n lè sì jẹ́ kó yé mi pé ìfaradà dára ju ìbínú lọ. Ọ̀kan lára àwọn ọ̀nà pàtàkì tí mo fi ń dájú kó ìdènà ọkọ̀ ni ṣíṣe àkókò sílẹ̀ ṣáájú. Bí mo bá mọ̀ pé ni ibi pàtàkì láti lọ, mo máa jáde ní kùtùkùtù ju bí ó ṣe yẹ lọ. Èyí ń jẹ kí n máa sáré kí n dé ìbànújẹ́ kù bí mo bá pàdé ìdènà ọkọ̀ lọ́ju oná. Mo kọ̀ pé ẹni tí ń sáré nínú traffic máa bínú ju ẹni tí ó gbé ṣe àkókò lọ. Nígbà tí mo bá wà nínú ìdènà ọkọ̀ gangan, mo máa ń lo ọgbon ọpọlọ láti yi àkókò yẹn padà sí ohun tó wúlò. Nígbà mí, mo máa ń gbọ́ orin tuntun tàbí orin ìtùnú tàbí orin ìmọ̀ podcast tí yiò jẹ́ kí ọpọlọ mi ṣiṣẹ́ dáadáa. Diẹ lára àwọn àkókò yìí ni mo ti kó ọ̀pọ̀ ohun tuntun torí pé mo lo àkókò traffic bí kíláàsì alágbéka. Mo tún máa ń ṣe àsáró díẹ̀ nígbà tí mo bá dúró nínú traffic kí n ṣe àṣerò tí ń pa ojúmọ́ ṣùgbọ́n mo máa ń ṣàkíyèsí mímì mi kí n fa ẹ̀mí wọlé kí n sì tún jáde lọ́ralọ́ra. Iṣẹ́ kékeré yìí máa ń dín ìbínú kù kó sì rán mi lọ́wọ́ láti pa ti inu ọpọlọ mi. Ohun mìí tí mo ṣe ni pé kí n máa fi ara mi wé àwọn awakọ̀ mi. Nínú traffic, ìwọ yiò rí ẹni kan tíkè tí ń lo combo, tí ń lo combo tí ń sáré láì ronú. Mo kọ̀ pé bí mo bá darapọ̀ mọ́ ìbínú wọn, ẹ̀mi náà á bínú ṣùgbọ́n bí mo bá yan ìfaradà, mo máa dé ibi tí mò ń lọ pẹ̀lú ọkàn balẹ̀ kì í ṣe pẹ̀lú ìrora ọpọlọ. Mo tún máa ń ṣe àbojútó abo gan nígbà tí ìdènà ọkọ̀ bá wá. Ọ̀pọ̀ ìjàmbá máa ń ṣẹlẹ̀ torí ìfarapa ọpọlọ àti ìbínú. Nítorí náà, mo máa ń ṣọ́ra kí n tẹ̀lé àsè ọ̀nà kí n sì fi ìlera ara àti tẹ́lọ̀ mi síwájú ìfẹ́ láti dé kíákíá. Nígbà mí, mo máa ń lo àkókò yẹn láti ronú nípa ìgbésí ayé mi. Mo lè ronú nípa ibi tí mò ń lọ, ohun tí mo fẹ́ lọ ṣe yẹn tàbí àwọn ìpinnu pàtàkì tí mo ní láti ṣe. Nípa bẹ́ẹ̀, traffic di àkókò ìròyìn ara ẹni kì í ṣe-

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù, ṣùgbọ́n ó dá lé lórí ipò àti ìdí ìpàdé náà njẹ́ kí n ṣàlàyé rẹ dáradára. Ni ìgbà kan, ìpàdé lórí fóònù máa ń wúlò gan-an. Ó máa ń fi àkókò pamọ́, pàápàá nígbà tí àwọn ènìyàn bá wà ní ibi tó jìnà sí ara wọn. Dípo kí á lo wákàtí mẹ́rin lórí òpópónà àkàn lo fóònù wa, a ṣe pari òun gbogbo ní kíákíá. Èyí dára fún iṣẹ́, fún ìpàdé pajawiri àti fún ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí a kò lè rí lójoojúmọ́. Bákan náà, ìpàdé lórí fóònù máa ń rọrùn fún àwọn ènìyàn tó ní ètò tó kún. O lè wà nílé, níbi iṣẹ́ tàbí pàápàá lórí ìrìnàjò, síbẹ̀ o tún lè kópa nínú ìpàdé. Èyí máa ń mú kí ènìyàn ní ètùnú kó sì ní wàhálà tí wíwo aṣọ pàtàkì tàbí lílò ó sí ibi iṣẹ́ kan pàtó. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo àǹfàní yìí, àwọn ìpàdé lórí fóònù náà ní àwọn àǹfàní rẹ̀ nígbà mìíràn. Dípo-- à, ṣùgbọ́n pẹ̀lú gbogbo àǹfàní yìí, àwọn ìpàdé lórí fóònù náà ní àwọn àǹfàní rẹ̀ nígbà mìíràn. Kò rọrùn láti mọ bí ènìyàn ṣe ní ìlara nítorí pé a kò rí ojú ara wa. Ohun bí èdè ara, ojú àti ìrísí máa ń sọnù. Èyí lè fa ààyè dàpaàpá tí kókó ìpàdé bá jẹ́ ǹkan tó ṣe pàtàkì tàbí tó nílò ìrojú jinlẹ̀. Ni àfikún, asopọ̀ fóònù tàbí Internet lè fa ìṣòro. Nígbà mìíràn, ó lè jẹ́ oun kóyè tàbí network lè yá. Èyí lè dá ìpàdé dúró tàbí à, ó sì lè mú kí àwọn ènìyàn bínú tàbí pádànù ojúkòkó. Fún èmi ti, tí kára mo rò pé ìpàdé lórí fóònù dára fún àwọn ìpàdé kúkúrú, àwọn ìpàdé àlàyé tàbí nígbà tí a fẹ́ jírórò lórí ǹkan ní kíákíá. Ṣùgbọ́n fún àwọn ìpàdé pàtàkì gan-an bíi ìpinnu ńlá, ìjímìtọ̀rọ̀ iṣẹ́ tàbí ìjíròrò tó nílò ìmọ̀ jinlẹ̀, ìpàdé ojú sí ojú máa ń dára jù. Oun mìíràn tó mú kí ìpàdé lọ lórí fóònù jẹ́ pé ó ń fún ènìyàn ní àǹfàní láti darapọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní àkókò kan. Pápa ní ayé òde òní tí iṣẹ́ orí ayélujára ti pọ̀, ènìyàn lè wà ní ìlú mìíràn, ìpínlẹ̀ mìíràn tàbí pàápàá orílẹ̀èdè mìíràn. Ṣùgbọ́n ìpàdé kan lè sọ gbogbo yín kó papọ̀. Èyí máa ń mú kí ìmọ̀ràn àti ìrírí tó yàtọ̀ wá papọ̀. Èyí sì máa ń jẹ́ kí ìpinnu tó dára jáde. Ni ìparí, èmi kò lè sọ pé mo fẹ́ran ìpàdé lórí fóònù pátápátá tàbí pé mo ní mo fẹ́ran rẹ̀, mi ò fẹ́ran rẹ̀ dáadáa. Mo fẹ́ran rẹ̀ nígbà tí ó bá dára fún ipò náà. Oun pàtàkì ni pé a yá irú ìpàdé tó bá kó, kó ọ̀rọ̀ àti àwọn ènìyàn tó wà nínú rẹ̀ mú.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó, oúnjẹ tó lẹ́rù fún ìlera ṣùgbọ́n kì í ṣe ní pípẹ́ lójoojúmọ́. Mo dá lé lórí àkókò, ipo àti ohun tí ara mi ń bere ní àsìkò yẹn jẹ́kí sàlàyé rẹ̀ kedere. Ni gbogbo, ni gbogbogbò, mo gbàgbọ́ pé ìlera bẹ̀rẹ̀ láti inú ohun tí a bá ń jẹ. Nípa tí a bá yan oúnjẹ tó dára bíi ẹ̀fọ́, èso, ẹ̀fọ́, irúgbìn, adeba àti àmúradàgbà tó pé, ara mi máa ń dáhùn dáadáa, inú mi máa ń balẹ̀, ara mi sì máa ń ní agbára láti ṣe iṣẹ́ ojoojúmọ́ láìní ìrèwẹ̀sì. Èyí ni ìdí tí mo fi ń gbiyànjú láti máa jẹ oúnjẹ tó kún fún epo jù, súgà púpọ̀ àti nǹkan tí a ń ṣe ní, ní factory ní gbogboogbò. Bákan náà, mo máa ń fi ẹ̀ sí bí mo ṣe ń jẹ kí n se kì n ṣe ohun tí mo jẹ nìkan. Jíjẹ ní àsìkò tó pé, mímu omi tó pé àti kíko jújẹ ní alẹ́ máa ń ran ìlera lọ́wọ́ gan-an fún mi. Oúnjẹ tó lẹ́rù fún ìlera kì í ṣe ẹbí, dídi ara ṣùgbọ́n, ṣùgbọ́n jíjẹ ní ìwọ̀nba àti ní òye. Ṣùgbọ́n kì ń ṣe òtítọ́ kó ṣe fún mi láti máa jẹ oúnjẹ ìlera ní gbogbo ìgbà. Nígbà mìíràn, nítorí iṣẹ́, ìrìnàjò tàbí ayẹyẹ, mo lè jẹ junk food díẹ̀ tàbí oúnjẹ tó kún fún epo. Ṣùgbọ́n mo máa ń gbèrànjú láti máa jẹ ní ìgbà gbogbo àti ní, àti pé nígbà tí mo bá ti jẹ irú oúnjẹ báyìí, mo máa san padà nípa jíjẹ oúnjẹ tó rọra àti ṣíṣe àdá ṣe díẹ̀. Ó tún ṣe pàtàkì láti mọ̀ pé oúnjẹ tó lẹ́rù fún ìlera kò dá lórí irú oúnjẹ kan ṣoṣo, ó dá lórí ìwọ̀ntúnwọ̀nsì fún àpẹẹrẹ fún ènìyàn kan. Rice àti stew lè jẹ oúnjẹ tó dára nígbà tó fún òmíràn, yam, ẹ̀wà àti ẹ̀fọ́ lè dára jù. Ohun pàtàkì ni pé ara ẹniìyàn kọ̀ọ̀kan yàtọ̀ àti pé a gbọdọ̀ mọ ohun tí ara wa gbà àti èyí tí kò gbà. Ni àfikún, àṣà àti ibi tí ènìyàn wà tún máa ń ní ipa lórí irú oúnjẹ tó lẹ́rù fún ìlera. Fún wa ní Nigeria, ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ a ní níbí wa ló lẹ́ro fún ìlera gan-an bíi ẹ̀wà, moi moi, ẹ̀kọ, ẹ̀fọ́ píro, ilá àti ọ̀gbọ̀nà. Tí a bá sè wọ́n ní ọ̀nà tó pé láì fi epo púpọ̀. Nítorí náà, jíjẹ ìlera kì í ṣe nǹkan àjèjì, ó wà nínú àṣà wa tẹ́lẹ̀. Ní parí, mo lè sọ pé mo máa ń jẹ oúnjẹ tó lẹ́ro fún ìlera nítorí pé mo mọ̀ pé ìlera ni ọrọ̀. Ó dára jù kí a lo àkókò àti ìtọ́jú lórí ohun tí mo jẹ ju kí ó máa lọ ọwọ́ àti àkókò lórí àìsàn lọ. Ṣùgbọ́n mo tún mọ̀ pé ìgbésí ayé nílò ìwọ̀ntúnwọ̀nsì, nítorí náà mo máa ń fún ara mi ní àǹfààní díẹ̀díẹ̀ ṣùgbọ́n pẹ̀lú òye àti ìdarí ara ẹni.

À mọ́ rántí ní ìgbà kékeré, à tí a máa ń ní àkókò tí a máa ń ṣeré lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi nílé lẹ́yìn ìkọ́lé. Nígbà tí gbogbo wa ní ìṣòro kan lórí ayé ní gbogbo ìrọ̀lẹ́. Lẹ́yìn tí a bá padà láti ilé ẹ̀kọ́, a máa ń yí sí aṣọ padà kíákíá, a sì máa ń sáré jáde lọ síta. A máa ń ṣeré bíi bọ́ọ̀lù sùúrù, tántálòbọ́ọ̀ tàbí bọ́ọ̀lù títí ọ̀run fi ń ṣubú. Nígbà yẹn, ayọ̀ wà kádà lórí owó tàbí fóònù. Ó kàn jẹ́ pé àwọn àwa pọ̀ sí rírerìn. Mo tún rántí bí ìyá tàbí bàbá ṣe máa ń pè wá láti inú ilé pé ẹ wá jẹun. Nígbà mi, a bẹ̀bẹ̀ pé ká ṣere díẹ̀ sí, ṣùgbọ́n ní ìkẹyìn a padà wọlé, a sì jẹun pẹ̀lú ayọ̀. Oúnjẹ yẹn bí ó tilẹ̀ jẹ́ pé kò pọ̀, máa ń dùn ju púpọ̀ nínú ohun tí à ń jẹ lónìí lọ nítorí pé a jẹun pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ìrántí mi ni kò le gbàgbé ní àkókò tí a máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ àgbàlá. Ká sì gbọ́ ìtàn ayé àti àná. Wọ́n máa ń kọ́ wa ní ìwà ní ìbánújẹ́ àti ayọ̀ ayé láìsí kíláàsì tàbí ìwé kankan. Ọ̀pọ̀ nínú ohun tí mo mọ̀ lónìí nípa ìbáṣepọ̀ àti ìbáwọ̀ ni mo ti kọ́ láti ibẹ̀. Nígbà tí mo bá rántí gbogbo àwọn nǹkan wọ̀nyí, ó máa ń rí pé ìgbà ọmọdé kún fún àìlera, sọ àláfíà àti ayọ̀ tó tọ́. Bí ó tilẹ̀ jẹ́ pé a ti dàgbà báyìí, ìrántí wọ̀nyí sì ń fún mi ní ìtúnu. Wọ́n sì ń rán mi létí pé ayọ̀ kì í ṣe ohun tó níra. Ó sábà máa ń wà nínú ohun kékeré tí a máa ń kọjá lójoojúmọ́. Mo tún mọ̀ rántí bí a ṣe máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ láìsí agogo. Ìtàn ni jí. Ariwo adìẹ àti àdán ló máa ń jí wa. A kì í ní wàhálà rara. Ohun kan tó wà nínú èrò wa ni bí a ṣe lọ ọjà náà fún eré àti ayọ̀. A máa ń sáré kalẹ̀, a máa ń rán àwọn àgbà lọ́wọ́ díẹ̀. Ṣùgbọ́n inú wa kún fún ayọ̀ nítorí a mọ̀ pé eré sì ń dúró dè wá. Ìrántí mìíràn ni àkókò ọjọ́. Nígbà tí òjò bá rọ̀, àwa ọmọdé a máa ń jáde káàkiri. A máa ń ṣe oko omi nínú koto, a sì máa ń sáré nínú ọjọ́ lá nínú òjò láì rónú pé alè tutu tàbí ṣàìsàn fún wa. Òjò jẹ́ ayọ̀ kì í ṣe ìṣòro. A kò mọ̀ pé òjò lè dá ènìyàn dúró. A kò mọ̀ pé òjò túnmọ̀ sí eré àti ẹ̀rín. Mo sì tún rántí bí a ṣe ń bẹ̀rẹ̀ fún ọwọ́ rírà, n ké owó rírà nǹkan ní kékeré bíi kúlíì, ice water tàbí gúgúrú. Bí owó bá wà tàbí kò bá sí, a máa ń pín ohun tí a bá rí. Pínpín yẹn kọ ìpinnu kan. Ó kàn jẹ́ nípa ọ̀rẹ́ àti ìbáṣepọ̀. Èyí ni kí ọ̀rẹ́ ìgbà ọmọdé máa ń dùn ju òde tòní lọ. Bákan náà, mo rántí bí ìbẹ̀rù wa ṣe rọrùn. Ohun kékeré bíi ọ̀kúnkún, ìtàn ìwé tàbí ariwo lásán lè jẹ́ kí a sáré lọ sí ọ̀dọ̀ àwọn àgbà. Ṣùgbọ́n ìbéèrè yẹn náà máa ń parí ní ẹ̀rín àti ìtúnu nígbà tí a bá rí pé kò sí ǹkan kan. Èyí kò wà ní ìbẹ̀rù tí òde òní tó kún fún ìrònú àti wa.

Ní àkọ́kọ́, ní atẹ́gùn jẹ́ ohun tí mò ń sábà fẹ́ràn gan torí pé ó ń fún mi ní ìmọ̀lára ìdáké jẹ́ ìfaradà gan torí pé ó ń fún mi ní ìmọ̀lára àti ìsinmi ọpọlọ ní gbogbo ọjọ́. Ìgbésí ayé sábà ní ìdènà àti ìpọ́n-ìpọ́njú láti, torí náà ní atigùn jẹ́ ọ̀nà tó dáa láti tú ìbànújẹ́ kúrò, kò sì dá ọpọlọ nígbà tí mo bá ń rí atẹ́gùn. Mo sábà ní ìmọ̀lára pé mo wà nínú àjọṣe pẹ̀lú ayé àti pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yóò dáa. Ní atẹ́gùn sábà ń ran mi lọ́wọ́ láti da ìlera ara pọ̀. Ó ń mú kí kun ẹjọ́ ló, ó ń mú kí ìdáná kálórì máa ṣẹlẹ̀, kò sì tún ń dá ìṣàn pọ̀. Ní gbogbo ìgbà tí mo bá ń rí, mo sábà ní ìmọ̀lára pé mò ń ṣe ohun tó dáa fún ara mi torí pé ó ń ran mi lọ́wọ́ láti ní agbára ìfaradà àti àkóràn ara tó pé. Ní atẹ́gùn tún sábà ń dàkẹ́ ọpọlọ mi. Nígbà tí mo bá ń rín, mo sábà ní àkókò láti ṣe àsáró lórí ohun tó ṣe pàtàkì nínú ìgbésí ayé mi, láti mọ ibi tí mò ń wà àti láti mọ ibi tí mò ń lọ. Irirí yìí sábà ń mú ìmọ̀lára ìtẹ́lọ́rùn wá, kò sì ń kọ́ mi láti ní ìfaradà lórí gbogbo ìpinnu. Nígbà tí mo bá ń rí atẹ́gùn, mo sábà ní ìmọ̀lára pé mò ń wà ní ìbáṣepọ̀ pẹ̀lú ayiká mi. Mo máa ń gbọ́ ohùn ẹlọ́ ohun, wò àwọn ewéko, a tì rí wipé gbogbo ohun ńlá. Irirí yìí sábà ń kọ́ mi láti ní ìmọ̀lára ìdáké jẹ́ ìfaradà àti ìbáṣepọ̀ pẹ̀lú ayé tó yìí mi ká. Ní atẹ́gùn sábà ń jẹ́ ọ̀nà ìsinmi tó pé nígbà tí mo bá ń ṣiṣẹ́ lọ́jọ́, ó sábà ń ran mi lọ́wọ́ láti dákẹ́, kò sì ń tú ìbànújẹ́ kúrò. Mo sábà ní agbára tuntun láti tẹ̀síwájú, mo sì tún sábà ní ìmọ̀lára pé mo wà nínú àkóso ọjọ́ mi. Ní gbogbo ìgbà tí mo bá ń rí atẹ́gùn, mo sábà ní àkókò láti ṣe àsáró lórí ara mi, ìfẹ́ àti àníyàn mi. Mo sábà mọ ibi tí mò ti wá, ibi tí mò ń lọ àti ohun tí mò fẹ́ ṣe nínú ọjọ́ iwájú. Irirí yìí sábà ń kọ́ mi pé ìmọ̀ ara ẹni àti ìfaradà jẹ́ kókó fún ìlera ọpọlọ àti ara. Nígbà tí mo bá ń rí atẹ́gùn pẹ̀lú ìfaradà, mo maa sábà ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn gidi. Mo mọ̀ pé ń ṣe ohun tó dáa fún ara mi àti ọpọlọ mi, mo sì ní agbára tuntun láti tẹ̀síwájú nínú gbogbo ìṣe mi. Irirí yìí sábà ń kọ́ mi láti ní ìmọ̀lára ìdákéjẹ́ ìfaradà àti agbára tuntun fún gbogbo ìgbésí ayé mi. Níparí, ere atẹ́gùn jẹ́ ohun tó dàkẹ́ ọpọlọ, ó ń kọ́ ìlera ara, mú ìfaradà wá àti kọ́ mi láti ní ìmọ̀ ara ẹni nígbà tí mo bá ń ṣe àsáró ní agbára tuntun àti ní ìtẹ́lọ́rùn. Ere atẹ́gùn je ohun tó ṣe pàtàkì fún ìlera mi, ìmọ̀ràn mi àti ìdàgbàsókè ara ẹni mi.

Ní àkọ́kọ́, níbi mò ń ṣe ní ọgbà jẹ́ ohun tí mo ti, ohun tió ṣe pàtàkì fún mi torí pé ó jẹ́ ibi tí mo ti lè dákẹ́ ṣe àsáró àti ní ìfaradà lórí gbogbo ìgbésẹ́ ayé mi. Ọgbà jẹ́ ibi tí mo ti lòye ara mi kúrò nínú ìdàmú, ojoojúmọ́, iṣẹ́ àti àwùjọ. Nígbà tí mo bá wà nínú ọgbà, ọgbà mi, mo sábà ní ìmọ̀lára pé mo wà ní orí àkósọ ọjọ́ mi. Mo sì ní àkókò láti ṣe ohun tó ṣe pàtàkì fún ara mi àti ọpọlọ mi. Ní gbogbo ọjọ́, mo sábà máa ń tún ọgbà mi ṣe, màá gbin ewéko àti màá ṣe ètò àyíká tó dáa. Ìrírí yìí sábà kọ́ mi pé ìṣètò àti ìfaradà jẹ́ kókó fún àṣeyọrí torí pé mo ní àkókò láti gbin ohun tí ó mú ìmọ̀lára ìtẹ́lọ́rùn wá. Ọgbà tún sábà jẹ́ ibi tí mo ti ń kọ́ ọgbọ́n ìmúlò ọpọlọ, bí mo ṣe lè mọ ohun tó dára fún ilẹ̀ àti bí mo ṣe lè ní agbára láti ṣe àṣàyàn tó dáa. Nígbà tí mo bá wà nínú ọgbà, mo sábà ń ṣe ọpọlọ iṣẹ́ tó ń dá ilé ara mi pọ̀, bíi gbìn ko ìdọ̀tí kúrò àti rìn lára ọgbà. Ìrírí yìí sábà mú agbára wá kó sì ń dá ìṣọ̀pọ̀ ní ọ̀kàn, ní ọ̀nà kan. Ọgbà sábà ń dákẹ́ ọpọlọ mi torí pé mo ní àkókò láti ṣe àsáró láti mọ ibi tí mo wà àti láti tún rò lórí ìpinnu ojoojúmọ́. Ìbáṣepọ̀ pẹ̀lú ayé àti àyíká ọgbà jẹ́ ibi tí mo ti lè ní ìbáṣepọ̀ pẹ̀lú ayé torí pé mo sábà máa ń bo àwọn ewéko, gbo ohun èlò ọ̀run àti ro lè lo-- àti ro lórí bí gbogbo ohun ṣe ń ṣiṣẹ́pọ̀. Ìrírí yìí sábà ń kọ́ mi pé ìbánisẹ́pọ̀ pẹ̀lú ayé ń ràn mí lọ́wọ́ láti ní ìfaradà àti ìtẹ́lọ́rùn gidi. Ní gbogbo ìgbà tí, ìgbà tí mo bá ń tọ́jú ọgbà mi, mo sábà ń kọ ẹkọ tuntun lórí bí ewéko ṣe ń dàgbà, bí ilẹ̀ ṣe ń dára àti bí agbára ayé ṣe ń ṣiṣẹ́pọ̀. Ìrírí yìí sábà ń kọ́ mi pé mọ ibi tí o wà àti mọ ohun tí ó ń ṣe kó agbára àti ìmúlò ọgbọ́n fún mi. Nígbà tí mo bá wo ọgbọ́n mi tí ó ń dàgbà, mo sábà ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn gidi torí pé mo mọ̀ pé gbogbo iṣẹ́ tí mò ń ṣe jẹ́ kókó fún ìdàgbàsókè. Ìrírí yìí sábà ń ran mí lọ́wọ́ láti ní agbára tuntun láti ṣiṣẹ́pọ̀ àti láti ní ìfaradà lórí gbogbo àsàyàn mi. Ìfaradà àti ìsinmi, ọgbà tún jẹ́ ibi ìsinmi tó dáa gan. Nígbà tí mo bá wà nínú ọgbà, mo sábà ní àkókò láti dákẹ́ tún ìbànújẹ́ kúrò àti tún rò lórí ohun tó ṣe pàtàkì nínú ìgbésẹ́ mi. Ìrírí yìí sábà mú ìfaradà wá ó sì sábà jẹ́ kókó fún ìlera àti ọpọlọ mi. Ní ìparí, ní gbogbo ọ̀nà ni ọgbà jẹ́ ohun tó ń dákẹ́ ọpọlọ, kó ń kọ́ ìlera ara, ó ń mú ìfaradà wá, ó ń kọ́ mi láti ní ìmọ̀ ara ẹni àti ní ìtẹ́lọ́rùn gidi wá.

Ní àkọ́kọ́, oúnjẹ tí mo fẹ́ràn jù ni oúnjẹ tí ó dùn, tó ní ìlera, tó sì mú ìtẹ́lọ́rùn wá. Mo sábà fẹ́ràn oúnjẹ tí ó ní àmúníbàrà ọlọ́run, olórí ninú vitamin àti mineral, àti tó lè fún mi ní agbára fún gbogbo ọjọ́. Ní gbogbo ìgbà tí mo bá jẹun, mo sábà ní ìmọ̀lára pé ara mi ń gba ohun tó da, ọpọlọ mi sì ń dàákẹ́. Ìrírí yìí sábà ń mú kí gbogbo ara mi ní ìfaradà. Ìrírí pẹ̀lú oúnjẹ tí mo fẹ́ràn ní gbogbo ọ̀nà oúnjẹ tí mo fẹ́ràn jù sábà jẹ́ ohun tí mo máa ń jẹ nígbà ìpàdé ẹbí, nígbà ìsinmi àti nígbà tí mo bá fẹ́ ìsinmi. Mo sábà ń ní àkókò láti ṣe àsáró nígbà tí mo bá jẹun. Kò sì rán mi lọ́wọ́ láti rọ lórí ohun tó ṣẹlẹ̀ lójú àwọn àníyàn mi àti àwọn àfojúsùn ọjọ́ iwájú mi. Ìrírí yìí sábà rán mi lọ́wọ́ láti ní ìmọ̀lára, ìtẹ́lọ́rùn gidi, ìlera ara àti ìmúlò agbára. Oúnjẹ tí mo fẹ́ràn jù sábà jẹ́ tí ó ní protein, carbohydrate, vitamin àti mineral. Nígbà tí mo bá jẹun, ara mi sábà gba agbára tuntun, iṣan mi sì ń pọ̀ àti ọpọlọ mi sì ń ṣiṣẹ́ dáadáa. Ìrírí yìí sábò tó pé oúnjẹ tó da jẹ́ kókó fún ìlera àti ìmúlò gbogbo agbára mi. Nígbà tí mo bá jẹ oúnjẹ tí mo fẹ́ràn, mo sábà ní ìmọ̀lára, ìtẹ́lọ́rùn gidi. Mo sábà rí pé gbogbo ohun tí mo fẹ́ fún ara mi jẹ́ kókó fún ìlera àti ìmọ̀ràn mi. Ìrírí yìí sábà rán mi lọ́wọ́ láti ní agbára tuntun láti ṣe iṣẹ́ dáadáa àti láti ní ìfaradà lórí gbogbo àsèyàn mi. Ìbáṣepọ̀ pẹ̀lú ẹlòmíí, nígbà tí mo bá ń jẹun pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́, oúnjẹ tí mo fẹ́ràn jù sábà rán mi lọ́wọ́ láti ní ìbáṣepọ̀ tó dáa, ìtẹ́lọ́rùn àti ìmọ̀ràn. Mo sábà ń bá wọn sọ̀rọ̀, kọ́ wọn nípa ohun tó mo jẹ àti tún kọ́ láti ní àjọṣe pẹ̀lú wọn. Ìrírí yìí sábà kọ mí pé ìbáṣepọ̀ tó dáa bẹ́rẹ̀ láti mọ ara ẹni dáadáa àti láti ṣe àsàyàn tó dá pẹ̀lú ẹlòmíí. Ní gbogbo ìgbà, mo sábà ń gbìmọ̀ kí n tó jẹun, kí n lè mọ ohun tí ara nílò, ohun tó dáa fún ìlera àti ohun tí yóò mú agbára wá. Ìrírí yìí sábò kó pé ìmọ̀ ara ẹni, àkọ́ṣọ́ àkọ́kọ́ àti àsáró lórí oúnjẹ jẹ́ kókó fún ìlera àti ìtẹ́lọ́rùn gidi. Jí-jẹ oúnjẹ tì mo fẹ́ràn sábà jẹ́ ọ̀nà ìsinmi àti ìfaradà. Nígbà tí mo bá jẹun, mo sábà ń tu ìbànújẹ́ kó, mo sì ní agbára tuntun láti tẹ̀síwájú nínú iṣẹ́, ìbáṣepọ̀ àti àwọn àfojúsùn mi. Ìrírí yìí sábà ń kọ mí nípa ìtẹ́lọ́rùn lórí oúnjẹ, díkò fún ìlera ọpọlọ àti ara. Ní ìparí, oúnjẹ tí mo fẹ́ràn jù jẹ́ ohun tó dàákẹ́ ọpọlọ, kó ní ìlera ara, ó ń mú ìfaradà wá. Ó ń kọ́ mi ní láti ní ìmọ̀ ara ẹni, dá ìtẹ́lọ́rùn gidi wá àti rán mi lọ́wọ́ láti ní agbára tuntun fún gbogbo ìgbésí ayé mi nígbà tí mo bá jẹun pẹ̀lú ìfaradà, ìmọ̀ràn àti ìtẹ́lọ́rùn.

Ní àkọkọ, gẹ́gẹ́ bí Mùsùlùmí, àkókò ọdún tí mo fẹ́ràn jù ní sábà fẹ́ràn jù ni ọdún Ramadan àti Eid-ul-Fitr nítorí pé ọdún yìí sábà ń fi ìmọ̀ràn han àti ìfaradà hàn ní, ìfaradà hàn ní gbogbo ìgbése ayé. Ní Ramadan, mo sábà ní àkókò láti dákẹ́ sí àsáró àti fi ara mi sílẹ̀ fún ìsinmi, ọpọlọ àti ìrírí yìí sábà kọ́ mi ní ìfaradà, ìtẹ́lọ́rùn àti ìmọ̀ràn jẹ kó fún ìgbésí ayé Mùsùlùmí. Ìrírí pẹ̀lú Ramadan. Ní gbogbo ọjọ́ Ramadan, mo sábà jẹun lẹ́yìn òórùn, ṣùgbọ́n mo sábà ní àkókò láti rọ̀ lórí àṣeyọrí ara mi, ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run àti ìbáṣepọ̀ pẹ̀lú ẹlòmíí. Ìrírí yìí sábà rán mi lọ́wọ́ láti ní agbára tuntun, ìfaradà gidi àti ìtẹ́lọ́rùn lórí gbogbo ohun tí mò ń ṣe. Ilé ra àti ọpọlọ. Nígbà tí mo bá ń ṣe ìgbà Ramadan, mo sábà ní àkókò láti ṣètò oúnjẹ mi, mímu omi tó péye àti ohun tó dára. Ìrírí yìí sábà ń kọ́ mi ní ìlera ara àti ọpọlọ ní ìbáṣepọ̀ pẹ̀lú ara wọn, torí pé ṣíṣe àkóso oúnjẹ òórùn àti agbára jẹ́ kókó fún ìlera àti ìtẹ́lọ́rùn gidi. Ìbáṣepọ̀ pẹ̀lú ẹlòmíí ní Ramadan àti Eid, mo sábà ní àkókò láti bá ẹbí àti ará mi ṣe àjọyọ̀, kọ́ wọn nípa ìbáṣepọ̀ tó dáa àti ṣe àfihàn ìmọ̀ràn àti ìfẹ́. Ìrírí yìí sábà ń kọ́ mi pé àjọṣe pẹ̀lú ẹlòmíí jẹ́ kókó fún ìtẹ́lọ́rùn àti ìfaradà. Ní Eid-el-Fitr, mo sábà ní ìmọ̀lára gidi nípa ìdùnnú, ìtẹ́lọ́rùn àti agbára tuntun fún gbogbo ọjọ́ iwájú. Ìmúlọ̀ ọgbọ́n àti ìrírí tuntun. Ní gbogbo ìgbà tí mo bá wà ní àkókò ọdún Mùsùlùmí, mo sábà kọ ọgbọ́n tuntun lórí ìfaradà, ṣíṣe àsáró àti ìṣètò ọjọ́ mi. Mo sábà mọ bí mo ṣe lè dákẹ́ sí àsáró pẹ̀lú Ọlọ́run àti ṣe àṣàyàn tí mọ dá ara mi àti ẹlòmíí. Ìrírí yìí sábà rán mi lọ́wọ́ láti ní agbára tuntun, ìmọ̀ràn gidi àti ìfaradà lórí gbogbo ìgbésí ayé mi. Ìtẹ́lọ́rùn àti ìfaradà. Nígbà tí mo bá pari Ramadan àti Eid, mo sábà ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn gidi torí pé mo ní ìfẹ́ sí ara mi sílẹ̀ fún Ọlọ́run, mo sì ti ṣe àsáró, ìmúlọ̀ agbára àti ìbáṣepọ̀ pẹ̀lú ẹlòmíí dáadáa. Ìrírí yìí sábà ń rán mi lọ́wọ́ láti ní agbára tuntun, ìfaradà àti ìtẹ́lọ́rùn fún gbogbo ọjọ́ iwájú. Ìsinmi àti àkókò pẹ̀lú ara. Ṣe àkókò ọdún Mùsùlùmí sábà jẹ́ ọ̀nà ìsinmi àti ìdàkẹ́jẹ́. Nígbà tí mo bá ṣe àsáró pẹ̀lú ọjọ́ Ramadan, mo sábà ní àkókò láti dákẹ́, rọ̀ dáadáa àti tú ìbànújẹ́ kúrò. Ìrírí yìí sábà ń kọ́ mi pé àkókò fún ìsinmi àti àsáró jẹ́ kókó fún ìlera àti ara. Ní ìparí, àkókò ọdún tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí Mùsùlùmí jẹ́ ọdún Ramadan àti Eid-ul-Fitr nítorí pé ó ń kọ́ mi láti ní ìfaradà, ìdákẹ́, ọpọlọ ní ìtẹ́lọ́rùn àti ìfaradà.